Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju ni ewúro, ewúro àti isaki àti pọ̀nmọ́ àti gúúsì ẹja, ẹran wọ̀ngaṣí, akàn, a fẹ́ epo pupa si ẹ̀ní tí mo máa fẹ́ràn ni wọ́n á wọ àmàlà dúdú, sèríè mọ dádáda.

Ápu tí mo fẹ́ rán nínú ice cream ni vanilla. Ice cream vanilla. Ímọ̀ dùn gan-an ni, ìmọ̀ dùn gan ni. O bá ní damọ́, o bá lọ mú ice cream, o gbágbé damọ́ rẹ. Ice cream nice gan ni. O bá fi oóró inú ọ bá lọ, o bá lọ mú ǹkan, o máa gbá dun lọ̀ni.

Se mo fẹ́rán jijókòó nílé ferẹ́sẹ́ nínú ọkọ̀ òfurufú. Leyin omo Yoobá náà sísọ ẹ̀. Ọ́ lọ kíko ẹ̀ náà, n mọ̀ ènìyàn làrá té eeyan ba fẹ́ káa. Àmọ́ Ọlọ́run kọ́wa mọ̀ ṣe. Bọ̀n, mo fẹ́ rán kí n mo jókòó sínú ọkọ̀, ìdí ferẹ́sẹ́ nínú ọkọ̀ òfurufú náà. Òun ni kò yé mi sí. Mi n le sọ dáadáa.

Báwo ni mo ṣe máa ń pààrọ̀ nǹkan ọkàn nígbà tí iṣẹ́ bá pẹ? Ìgbà tí iṣẹ́ bá pọ̀, ní pípààrọ̀ ọkàn, mo máa ń ṣera mi lẹ́yọkàn ni mo máa ń ṣeé, mo máa ń tètè ń tán ńlẹ̀ ni Ìṣẹ́ bá ta ni mo ní, bí ǹ bá ṣiṣẹ́, miì ní gbowó ó pé kí n ṣiṣẹ́, kí n ba lè fi gbowó, owó yẹn ni mo need. Ọlọ́run ó bò mí láṣìírí.

Iwe irun orin wo ni o fẹ́ran ka? Awon orin, bawo ni a n pe ọmọkunrin yẹn nisinyi? Olamide Badoo, mo like e gan, i ma ko orin ataata, orin, orin ti a ye n sọ nisin, oun ni Badoo ma ko, mo like gidi gan ni. Won ba le bi mi ni pe ijọ wedding de, ẹni, ta lo hu ẹkan pe Olamide Badoo naa ni nisin.

Báwo ni o ṣe má ṣe ètò àwọn ìméẹ́lì rẹ? Yorùbá náà kò yé mi sí. Báwo ni o ṣe má ṣe ètò, ṣètò àwọn ìmẹ́lì rẹ, kò yé mi sí dáadáa. Ó bá jẹ́ ètò mi ni mo ṣe, nínú àwọn ohun tó yẹ tí mo gbọdọ̀ ṣe ètò, àwọn ayé sí, mo mọ ìyà ń pọ́n lé, àwọn ǹkan yẹn ṣe, àwọn ǹkan bẹ́ẹ̀ ṣe. Àmọ́ ǹkan tí Yorùbá yẹn sọ yẹn kò yé mi sí dáadáa.

Ah! Mo máa ń tọ́jú ara mi, bí tí mo ṣe máa ń lọ ara mi siṣe, bàyí bẹ́ ni máa ń tọ́jú ara mi. Tí nkan kan bá wù mí, mo máa rà fún ara mí, mo máa ń tọ́jú ara mi. Mo máa ń tọ́jú ara mi gan-an. Gbogbo ohun tó wà lẹ́dà mí máa ń ṣẹfun n lẹ́dà mi. Mo ń tọ́jú ara mi gí i di gan-an. Gbogbo ohun tó bá wù elẹ́dà mi, mo máa ṣẹẹ̀.

Àwọn oníbàá, mo mọ bí wọ́n sọ̀rọ̀ dáadáa. Àwọn oníbàá, àwọn oníbàá yẹn, àwọn oníbàá fún mi lóúnjẹ. Mo mọ bí wọ́n sọ̀rọ̀ tútù tútù tún tó, àwọn náà ń gbọ́ wa nínú níní ìjẹun. Ọlọ́run oníbàá, àwọn a jẹ, Ọlọ́run ó tan a rìn wá ṣe. Mo máa sọ̀rọ̀ fún wọn tútù tútù tútù tútù tún tó máa fẹ́ mi, wọ́n máa fẹ́ ẹ. Mo máa sọ̀rọ̀ títí títí títí wọ́n tó máa sọ, wọ́n ó gbà á sí mi lọ́wọ́. Ọlọ́run oníjẹ, mo gba àwọn oníbàá mi jà, níbo tí wọ́n bá lọ kí mo fẹ́ jẹ.

Ṣé o ti lọ sí Ago ri? Sí Aguri. Eh, mo ti lọ bíi ṣẹ́rẹ́. Mo ti lọ bíi sisẹ́ rí, mo ti lọ sí Agọ ri. Mo ti lọ sí Aguri. Ah, mo lọ. À fáji yẹn dun gan ni o. Agọ̀ wọn máa dun gan ni, èèyàn má ṣé fáji, èèyàn máa jẹun dáadáa, èèyàn má rẹ́ rín, èèyàn má fojú rí ǹkan.

Eh, mo ní ìforukosílẹ̀ ní ilé ìdárayá. Ilé ìdárayá ni a ti rí ilé dòtò ní. Lájẹ ilé dòtò, mo ní ìforukosilẹ̀ síbẹ̀. Hmm, mo ní ìforukosilẹ̀ síbẹ̀. Ilé ìdárayá. Mo ní ìforukosilẹ̀ síbẹ̀

Mi ní àkókò kan tí mo fi máa ń lọ sùn. Gan, ó dà bí i títi ọ̀túnla ni yóò ṣe wà ba mi. Tí ọ̀túnla mi, nǹkan pípọ̀ bá wa ti mọ fẹ́ ṣe láàárọ̀, mo máa tètè lọ sùn. Tí nǹkan pípọ̀ bá sì tí mo ní fẹ́ ṣe láàárọ̀, mo máa dúró, mo máa ṣe nǹkan pípọ̀ lálẹ́, mi n tètè jí láàárọ̀.

Ṣé mo mọ fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud? Fáìlì yẹn kíni ẹ ń pè ní fáìlì fún Yorùbá. Oríṣìíríṣìí èdè ló wà nínú Yorùbá. Nínú Yorùbá tèmi mí o mọ ń ti ń jẹ́ fáìlì bóyá Yorùbá náà kí i ṣe Yorùbá kan náà. Mo mọ̀ nkan tí ń jẹ́ cloud, àmọ́ fáìlì yẹn n really mọ n tẹnsọ.

Ai mo mọ̀ nkọ lẹ́ta fún awon èeyan, mo mọ̀ n kọ lẹ́ta fún awon eeyàn. Emi o i kọ lẹ́ta sí Yorùbá, mo mọ̀ n kọ lẹ́ta sí Faranse. Sínú Faranse, emi o kọ sínú Yorùbá, mí mọ̀, mo mọ̀ ọ̀run n sọ sí Yorùbá, mẹ́ mí, mí mọ̀ lẹ́ta n kọ sí Yorùbá.

Ah, àsìkò Ramadan má sinmi oúnjẹ ọ̀sán ẹgbàá nítorí a bá jẹ táa, a ó di táálẹ̀. Àsìkò Ramadan, oṣù kan náà, mi ò mọ̀ sí i. Bá tutọ́, èèyàn kò sí tẹ́ẹ̀ sí má sinmi oúnjẹ ọ̀sán. Bada.

Ti mo ma lo ẹ̀rọ ìràwọ̀ ọ̀hún, mi mọ̀ bí ti èèyàn ṣe máa lo ìràwọ̀ ba. Mi ò mọ̀ bí tẹ́ ẹ ṣe máa lo ìràwọ̀ ba. Ọlọ́run ni máa fún èèyàn ní ìràwọ̀. Yòrùbá náà ò yé mi dáadáa, àbí Yòrùbá kì í kọ́ná, sísọ ẹ ó le fún mi.

Ṣé mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú wọn oníbàárà mi? Ẹ́n, ìgbà mí bá ń jẹun tó bá dé, wọ́n máa ń bá mi jẹ. Ìgbà mí ń bá ara oúnjẹ fẹ́ yàn ǹkan, ó lè ní kí á bá wọn jẹ, mo máa bá wọn jẹ. Ẹ̀yàn ń fi máa tàn wọ́n ni, tó fi ríi pé nkankan náà ní gbogbo wa. Ìyẹn, wọ́n, wọn dẹ̀ máa wá ra ǹkan tó tọ́ lọ́wọ́ ẹ̀yàn, ẹ̀yàn máa ń tàn ẹ̀yàn ni. Ẹni tó bá lẹ́tan, yi ò rí ǹkan púpọ̀ gbà.

Ṣé mo ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀ mo ní. Mo ní aṣọ wíwẹ̀. Má fẹ́ lọ ibi òde mo máa wẹ̀. Mo ní aṣọ wíwẹ̀. Ìyá má fẹ́ lọ ibi òde súná, ìtọrọ, nǹkan bẹ́ẹ̀, ìyá máa wù, ìyá máa wẹ̀. Mo ní aṣọ wíwẹ̀. Tí mo le pe ǹkan bá mi wẹ̀, tí ó yẹ mi dáadáa.

Nkaná mi, mọ́mọ́ tọ́jú ẹ, mọ́mọ́ rẹ, mọ́mọ́ rẹ, mọ́mọ́ pa, mọ́mọ́ pa vẹ́níìsì, mọ́mọ́ pa, mọ́mọ́ rẹ, mọ́mọ́ yọ wọn dè, wọn dòtí kuro nu ẹ. Mọ́mọ́ tọ́jú ìkánná mi gan-an ni. Mọ́mọ́ tọ́jú ẹ dáadáadáádá nítorí ẹ̀ ń káná lóbinrìn.

Yorùbá náà ò yẹ mi ò ẹ ni ewé fòonú alágbéka ohun ni mo lọ. N mọ̀ nkan ti n jẹ́ alágbéka, fòonú alágbéka, n mọ̀ nkan ti n jẹ bẹ́ẹ̀. Tí mii fi fún yín lésí ọ̀rọ̀ náà dáadáa, ẹ mọ̀ bínu.